Mo máa ń sinmi fún wákàtí kan nígbà tó bá rẹ mi. Ohun tí mo sì máa ń ṣe ni wípé mo máa ń fi wákàtí kan yìí sùn ni tí mi ò ní ṣe nǹkan kan. Kì í ṣe wípé sùn wọra o, màá pajú dé tí màá kàn fi distress tí mi ò ní worry nípa nǹkan kan. Ohun tí mo máa ń ṣe nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó da nígbà tí m ba n jẹun. Mi n ṣòro lórí oúnjẹ tàbí kí n máa rò ejo mi sì jẹnu pàṣàpàṣà tàbí kí n máa sáré jẹun. Kí n máa jẹun bí ẹni tí nǹkan jó lẹ́nu rárá. Mo maa n farabalẹ̀ jẹun ní pẹ̀lú sùúrù, mi ò sì ṣòro mo sì máa n gbé síbí kan lẹ́yìn kejì ni. Mi ò sì jẹun pàṣàpàṣà.

Mo máa ń ṣe ọjọ́ ìbí ní oníjelenkẹ́ ni o, mi kin pàríwó rárá. Mí i sábà pe ẹnikẹ́ni gan, à fi àwọn tó sún mọ́ mi pàtó. Bi àwọn ẹ̀gbọ́n mi àti àwọn ọ̀rẹ́ mi tímọ́ tímọ́ kí wọ́n wá sí ilé ọdọ mi kí a kàn jẹ oúnjẹ aládùn díẹ̀ kí a sì ṣe fàájì rànpé. Lo bá tàn.

Àwọn nǹkan tí mò ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ìwà ìmúra ṣíṣe, ìwà òdodo ṣíṣe, òṣìṣẹ́ tí yóò máa tètè dé ibi iṣẹ́, tí yóò máa múra sí iṣẹ́ takuntakun, òṣìṣẹ́ tí yóò lè bá àwọn ènìyàn púpọ̀ ṣiṣẹ́ ní ìrọ̀rùn, tí kò sì ní máa ṣe ìmẹ́lẹ́. Àwọn ohun tí mò ń wá nínú òṣìṣẹ́ tuntun nìyí.

Ìwà ìṣòwo mi dá púpọ̀ púpọ̀. Ara ìyàmi sini mo ti mú owó yí torí ìyàmi jẹ́ oníṣòwò gbajúgbajà tí onsowo ní gbogbo jakejado ilẹ̀ Naijiria. Kò sí ibi tí mo iì mọ ìyá mi gẹ́gẹ́ bí àgbà oníṣòwò tí ó sì ṣòwò jẹ́rẹ́.